Ẹbun ti mo fẹ́ràn láti ọdọ àwọn ènìyàn ni ẹbun ti o jẹ wípé o ṣeun gidi fún yálà ǹkan lílò nínú ilé ni o, tàbí kó jẹ́ pé aṣọ wiwọ, tàbí kó jẹ́ bàtà. Ṣùgbọ́n o gbọdọ jẹ oun kan to tun nkankan ṣe ni igbese aye mi. O si le jẹ owo bẹ́ẹ̀ ni o si le jẹ dukiaa tàbí oun bẹbẹ lọ. Tí èmi ní ìgbàgbọ́ wípé tí a bá fẹ́ ṣe fún àwọn ènìyàn ní ẹ̀bùn, èèyàn gbọdọ̀ ṣe ìwádìí kó wo ohun pàtàkì tí òun lè fún ẹni tí òun fẹ́ fún ní ẹ̀bùn, tí ó sì ṣe ayé ẹni náà ní àǹfààní púpọ̀. Kì í ṣe ohun tó wú ọ ló yẹ kí o ra láti fún ẹni tó fẹ́ fún ní ẹ̀bùn. Bí kò ṣe wípé oun to le mu aye ẹni náà rọrùn ti ẹni náà yóò ma ri ni, ni gbogbo ìgbà. Ti inú re yóò si maa dùn wípé iru ẹbun náà wa láti ọdọ rẹ si ọdọ oun. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn ènìyàn a kan maa ra ẹbun nii wọ́n á kàn ra ohunkóhun tó bá wù wọ́n, wọ́n ò ní ro pé ṣé ẹ̀bùn yìí ṣe ó ní láárí, ṣé ẹ̀bùn yìí ṣe yóò ṣe ẹni tí àwọn fẹ́ rà fún ní àǹfààní. Lóòótọ́ o. Wọ́n á ní pé ẹni tí à ń gbé ìyàwó bọ́ wa bà kìí garun, èyí tó túmọ̀ sí pé ẹni tí a fẹ́ wá fún ní ẹ̀bùn kò yẹ kó ní ọ̀rọ̀ kan tó máa sọ nípa ẹ̀bùn náà, páà paà júlọ, ṣebi kò fowo ara rẹ̀ rà. Ṣùgbọ́n torí pe oun ti a ba fẹ ṣe, obdẹ yẹ kaa ṣe dáadáa. Kò yẹ kó kan jẹ́ wípé nítorí pé owó wa la ó fi ra ẹbun fún ẹnikan kó jẹ́ pé in tó bá wù wá náà láá kan rà. Ó yẹ kí èèyàn fi ìkòsí, kó ṣe ìwádìí jínlẹ. Kó wò pé kí ni ẹni yìí gaan nílò kó sì rá. Irú ẹ̀bùn báyìí a máa jẹ́ irú ẹ̀bùn tó jẹ́ wípé ẹni tí a bá rà fún nígbàgbe inú ẹni náà yóò sì dùn fún un pé ẹni kan ra irú ẹ̀bùn bẹ́ẹ̀ fún un. Oun lo jẹ kin rántí ẹbun kékeré kan ti mo ra fún ẹnikan nii aipẹ yìí. Mo ri pe ẹni yìí, gbogbo ìgbà lo maa n fọ aṣọ. O si jẹ ó sì tun ní àwọn ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ tun bí. Mo sì ri pé gbogbo ìgbà tí ìrìnàjò emí rẹ̀ bá ti pàdé ni ó máa ń ṣe àwíyé nípa, ẹ́, bí wàhálà aṣọ fífọ̀, ẹ̀, ṣe ń dá wàhálà sílẹ̀ sọ́rọ́ fún un. Àti ìgbà náà mo sì nílọ́kàn wípé un o se nǹkan kan tí yóò mú inú rẹ̀ dùn. Mo sì bẹ̀rẹ̀, ṣí ní mu owó sọ́tọ̀ díẹ̀ díẹ̀ láti bá ra ẹ̀rọ tí a fi ń fọṣọ. Ọjọ́ tí mo owò rẹ̀ pé tí mo sì ra ẹ̀rọ tí wọ́n fi ń fọṣọ ìgbàlódé yìí, ọmọbìnrin yìí inú rẹ̀ dùn púpọ̀ dé bí wípé kò mọ ohun tí ó sọ. Òmi bọ́ lójú rẹ̀ pàápàá pẹ̀lú níbi tí inú rẹ̀ dùn dé. Irú ẹ̀bùn tí mo rà yìí inú èmi gan pàápàá dùn sí nítorí pé mo mú ìṣòro kan kúrò ní ayé. Ọmọbìnrin yìí ni akoko ti mo ra fún bẹ́ẹ̀ ni irú àwọn ẹ̀bùn tí inú mi máa ń dùn sí lelei. Mo ro wípé. O dabọ.

Mo ma n fi alẹ́ ti emi ba la o, paapa jùlọ ti o ba je alẹ́ ti o deru ba mi ṣùgbọ́n mo rántí pé ní bí ọdún mélòó kan sẹ́yìn, èmi kì í rántí àwọn àlá tí mo bá lá. Mi sì mọ́ ohun kan kan tí ó fà á. Mo sì bá àwọn tó ní mọ̀ sọ̀rọ̀ lórí è wipé kí ló fà á tí mi kì í fi rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlá tí mo bá lá. Àwọn àlá kan wà tó jẹ́ wípé tí mo bá lá wọn, mo máa rántí o si ma dàbí wípé mo wa nínú ala na, ti ma si mo fún ra lára mi wípé ala leleyi. Màá sì ti pinnu láti inú okan mi láti ojú ala na wípé mi ò ní gbàgbe. Tí n bá ti jí, màá sáré mú ẹ̀rọ ohun ìkọ̀wé, màá sáré fi kọ àwọn tó ṣe pàtàkì nínú àla náà sílẹ̀ kí n tó padà sùn. Ohun tí mo padà ṣe àkíyèsí rẹ̀ ni wípé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí, tí mo bá jí ní òwúrọ̀ pátápátá, mi ò ní rántí rárá nípa alá yi. Ohun kan tí ó máa ń jẹ́ kí n rántí díẹ̀ díẹ̀ nípa rẹ̀ ni àwọn ohun tí mò kọ sílẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí pé kí ló fà á. Àwọn ohun tí mo sì ṣe àkíyèsí nípa rẹ̀ o pọ̀ gidi. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni kò ni lè sọ ní kò rí ọ̀un tí mò ń ṣe àkọsílẹ̀ rẹ̀. Ṣùgbọ́n ohun tí ó ṣe pàtàkì ni wípé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àkíyèsí nkan kan tí mo de gbe ìgbésẹ̀ lórí, mo bẹ̀rẹ̀ sí ní rántí àwọn àlá mi díẹ̀ díẹ̀. Ó pọ̀n ṣe wípé ọ̀pọ̀lọ wa á máa ṣe wà yó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pẹ̀lú wa. Oun ní kò kí ń jẹ́ kí a rántí àwọn àlá tí, tí a lá. Kò sí ohun kan tó, tó lọ jìnà jìnà níbẹ̀. Kò sì sí ohun kan tó le rara rara pẹ̀lú pé bóyá èèyàn láàlá ò kò rántí tàbí èèyàn láàlá kò rántí. Láti bí ọdún mélòó kan sẹ́yìn nísìnyi, kò dẹ́ ti gbàgbé àwọn àlá tí mò ń lá mọ̀. Je pe gbogbo nǹkan ti n ba la nípa e, ni mo ma n rántí ti ojú ba ti mo màá sì mú àwọn, àwọn alá yi, ma ko wọn sílẹ̀ tó bá jẹ́ pé àlá tí ó ṣe pàtàkì sí mi. Èyí tó tún jọ bí i eléyìí ni wípé tí èèyàn kò bá sùn dáadáa nígbà mìíràn, ó ṣe é ṣe kó mú àlè mú bá irú àlá tó bá máa lá. Ó sì ṣe é ṣe kó tún fà á bóyá ó máa rántí àlá yìí tàbí ó ò ní rántí àlá náà. Ìdí nìyí tó fi jẹ́ wípé màá rọ gbógbo yin láti máa sùn. Orun tó pe ye àìsùn nígbà mìí lè fàá kí èèyàn kó máa ma rántí àwọn àlá tí ó bá lá. Torí pe ara ti ko ba sinmi, ara ti ko ba sinmi, ko le rántí àwọn nǹkan to ba se. Ọ̀pọ̀lọ tí kò bá sùn, ó máa ma gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àlà ló kéré jù nínú ohun tí yóò máa ń gbàgbé. Ó dábọ̀ o.

Ṣọ́ọ̀bù ìyá bàṣírà, ó sún mọ ilé mi jù. Soobu iya basira onidi ńlá. Ìyá bàṣírà a máa ta oríṣìíríṣìí nǹkan. Ata ni, iyọ ní o, magí, gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹnú ń jẹ ni ìyá bàṣírà ń ta. Ka tún lọ síwájú, ìyá bàṣírà jẹ́ ọmidan tí ó rẹwà púpọ̀. Bẹ́ẹ̀ni, sí jẹ oun ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fẹ́ràn púpọ̀ nítorí ewa re nìkan. A ti pe o tún ní ọ̀yàyà pẹ̀lú. Yàtọ̀ sí ohun tí ẹnu ń jẹ́, tí ẹnu ń mú, tí ìyá bàṣírà ń ta. A tún máa ta jẹ́dì, alẹ́, ọ̀pá ẹyin àti gbogbo ohun tí ń jẹ́ kí ara ọkùnrin ṣe kí ni, kò ya géégé. Eleyi a máa fà, pé àwọn ènìyàn a máa pọ́ ní ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n nǹkan kan ń ṣẹlẹ̀ o. Óun ní pé àwọn ènìyàn wọ̀nyí wọn ò kí ń san owó. Aláwín ló pọ̀jù nínú aláàwín ló pọ̀jù. Àwọn ètò amú ara ni ni, tí Balablu tó gbé sí igbóro o ti so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ti won ma n ba iya basira raja. Ó ti sọ wọ́n di àkùretẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ti fi ọkàn sí i pé àwọn ó rí owó gbà ni wọ́n ò rí owó gbà. Torí àwọn ilé iṣẹ́ tí wọ́n n sán owó fún àwọn ọkùnrin wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti kógba wọlé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní iṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀, ìṣẹ́ ìyá bàṣírà tí ó ní ìdí rabata ìdí rẹ̀ ti wálẹ̀ nítorí pé àwọn tí ó yen kó máa san owó fún ọmọbìnrin yìí, wọ́n ò kí ń san owó fún ó sì ti fàá pé àwọn tó ní, tó ń tà ó ti jowuro nínú ṣọ́ọ̀bù rẹ̀. Èyí nìkan kọ́. Páàpàá jùlọ, àwọn ọ̀unje tí ìyá bàṣírà ń ta gan pàápàá pẹ̀lú. Àwọn oúnjẹ wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ tó ń rà wọ́n. Awin ni won n ra. Wọ́n n rà, tí ọkọ wa bá ti gbowo o, a ó mú owó wa. Eleyi si mu ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ ba iya basira àti wípé soobu re tí o ma n kun witi witi witi tele. Ó di wípé àwọn tó ń jé lówo gan wọn kì í fẹ́ wá sí ṣọ́ọ̀bù. Ohun tí mo ṣe àkíyèsí ni pé kì í ṣe ìyá bàṣírà nìkan ni ó ń la òrò ohun báyìí kọjá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n nírú ṣọ́ọ̀bu ìyá bàṣírà náà ni wọ́n ń la iru ìlàkàkà báyìí kọjá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ won ro pe ọlọ́run lo n fi iya je àwọn ni tí wọn ò sì mọ pé Balabulu ló ń mú bulùbàlà wọ inú ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èeyàn wọ̀n yí wọn kò mọ́ pé ìjọba ló ń bá ayé àwọn jẹ. Ṣùgbọ́n tó bá tó àṣiko tí ó yẹ kan ṣe ìdìbò, wọn á tún mú ìbò wọn, wọn á tún dìí fún àwọn tí ó bá ayé wọn jẹ fún ọdún mẹ́rin imi kọ̀lọ́hun, maje a fọwọ́ ara wà ṣé ra wa o, ìyá bàṣírà.